Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, bẹ́ẹ̀ ni mo tún fẹ́ràn ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ òwúrọ̀ dára gan, a máa fúnni ní okun, a sì máa fúnni ní agbára. Gẹ́gẹ́ bí ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀, ó ṣe é fi hàn. Ṣùgbọ́n ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ dára púpọ̀ torí pé kíni, a máa fúnni ní ààyè láti ṣe iṣẹ́ lọ síwájú kí òru tó dé.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí mo bá ń lo ohun mímu, tí mo bá ń mu ohun mímu, ṣùgbọ́n kò kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí mo bá ń mu àwọn ọ̀n, ohun ẹlẹ́rìndòdò, mo máa ń lò ó, ṣùgbọ́n tí mo bá ń mu omi lásán, mi kì í lò ó.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, o ni oṣù keje ti Mùsùlùmí. Eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Tí ẹni tí n kírun, ẹni tí ó mú Ọlọ́run lọ́kùnkúndùn máa ń mú Ọlọ́run ní ọ̀kùnkúndùn, tí wọ́n sì máa ń kírun, tí wọ́n sì máa ń tọrọ àforíjì. Oṣù yìí ni mo fẹ́ràn jù, oṣù àforíjì, oṣù ẹ̀yọnú, oṣù ìkẹ́, oṣù ìgẹ̀, oṣù keje inú ẹ̀sìn Mùsùlùmí.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà tí ẹbí mi máa ń ṣe, o jẹ́ àṣà tó dára, àṣà dáadáa. Kájí ká pọ́n nílé, kájí ká bọ̀wọ̀ fún agbà, kájí ká ṣe ìtọrẹ àná, kájí ká dúpẹ́ ore àná lọ́wọ́ Ọlọ́run Ọba, kájí ká ṣe ìtọrẹ àná fún àwọn ọmọnìyàn. Ó ní àṣà titi wa, àṣà dáadáa, ìwáre, ìwà igbiyanjù, ìwà ànu. Ó ní àwa máa ń ṣe ní ìdílé tiwa.

Ṣé o wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́ ní ìgbà tí à ń ṣe àwọn iṣẹ́ ní ilé ìwé tí mo ti ń kọ́ àwọn ọmọ. Aṣọ àkàyọ́ eléeyì tí Ọ̀gá wọ̀ gẹ́gẹ́ bí Ọ̀gá, òun ni mo wò ní ọjọ́ náà tí inú àwọn òbí náà sì dùn torí pé kin ni mo dá yíyà sí ọ̀tọ̀ látàrí aṣọ tí mo wọ̀

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí láìmọye ìgbà. Ní ìgbà tí mo wà ní ìlú òkè ní orílẹ̀-èdè mi, ibẹ̀ ni mo ti gun ọkọ̀ ojú omi. Nítorípé ní ìlú náà omi pọ̀ púpọ̀ ní ibi bẹ̀ a un pè ìlú náà ní asaka àti kwale. Láàárín ìlú méjèèjì yìí ni odò ńlá yí wà tí ọkọ̀ ojú omi sì gbé mi gba ibẹ̀. Fún ìdí èyí, mo ti gun ọkọ̀ ojú omi rí dáadáa.